Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ fìlà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó jẹ́ àfihàn àṣà àti ìdánimọ̀ wa. Ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Mo máa ń wọ fìlà nígbà tí ọrùn bá gbóná gan, nítorí ó máa ń jẹ́ ààbò lábẹ́ ọrùn, ó máa ń jẹ́ kí ara tutù díẹ̀. Mo tún máa ń wọ fìlà nígbà tí mo bá ń lọ sí ayẹyẹ, pàápàá jùlọ ayẹyẹ ìbílẹ̀ Yorùbá bíi ìgbéyàwó, ìkómọ̀ tàbí ayẹyẹ àṣà. Fìlà jẹ́ apá kan àsà wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ó sì mú kí asọ ẹni dára si. Àwọn oríṣiríṣi fìlà ló wà bíi fìlà abetí ajá, fìlà agọ̀bi àti fìlà kofíà. Nítèmi, mo maa n mo ní fìlà tí mo fẹ́ràn jùlọ mo sì máa ń wọ̀ ọ́ ní ìgbà tó bá yẹ. Síbẹ̀, kò sí ìgbà tí mo bá ń ṣe iṣẹ́, ìgbà tí mo bá ń ṣe iṣẹ́ tàbí iṣẹ́ ilé mi ò ń wọ fìlà nítorí pé ó lè jẹ́ ohun èlò ìdánilóró nígbà tí eyan bá wà ní ibiṣẹ́ tí eyan bá ń ṣe iṣẹ́ pàtàkì kan lọ́wọ́.

Ṣé WiFi mi yára tó? Hmm. Ní tèmi WiFi mi yára díẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé ó yára gan ní gbogbo ìgbà. Nígbà mí ó ma ń ṣiṣẹ́ dáadáa, pàápàá ní òru tàbí nígbà tí ènìyàn bá pọ̀ lórí nẹ́tíwọ̀ọ̀kì mi. Nígbà yẹn mó lè wo fídíò, mó lè ṣe ìwádìí lórí ayélujára mi àti ránṣẹ́ láìsí ìṣòro. Ṣùgbọ́n nígbà tí ènìyàn bá pọ̀ lórí WiFi mi, tí ènìyàn bá pọ̀ tó ń lo WiFi mi, ó ma ń ó ma ń lọ díẹ̀díẹ̀. Nípa bẹ́ fídíò lè ní ìdádúró.

Ọjọ́ tí mo fẹ́ràn jù lọ ni ọjọ́ àbámẹ́ta tí à ń pè ní àìdí. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó sún mọ́ ó jẹ́ ìparí ọ̀sẹ̀, ó súnmọ́ ọjọ́ ìsinmi. Nítorí náà ààyè máa wà láti sinmi àti láti múra fún ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun.

Nitori ati fẹ iṣẹ si lojumo, iṣẹ mi ṣe pàtàkì ninu ìgbé aye awọn ènìyàn. Mo n ṣe iṣẹ́ káràkátà tẹlifoonù ẹ̀rọ ibanisọ̀rọ̀. O se pàtàkì láti fẹ e si ibòmíràn, tori awọn ti o ba fẹ ra lati ìlú odikeeji. Mo n ṣe ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú míràn. Ṣugbọn ni ọwọ bayii owo ati awọn nkan ti a ri kọọkan lo n da mi dúró.

Aà, àkókò ọdún tí mo fẹ́ràn jùlọ. Àkókò ọdún tí mo fẹ́ràn jùlọ ni ọdún Kérésìmesì. Éyi jẹ́ ohun tí àwọn òyìnbó mọ̀ sí Christmas. Ó jẹ́ ọdún alájọyọ̀ ti ọ̀rẹ́, ẹbí àti àwọn ará tó máa péjọ pọ̀ láti, láti se àjọyọ̀ ìbí Jésù Kristi. Ó jẹ́ ọdún tí oúnjẹ máa ń pọ̀, tí ẹ̀rín, ọ̀yàyà àti ìfẹ́ tí ó sì máa ń farahàn nínú ónikalukù.

Ṣé mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé orí fóònù lè jẹ́ àwọn ìpàdé to máa ń gba ni lákòókò pá pà ju ló tó bá jẹ́ ìpàdé ibi iṣẹ́. Tí ó bá jẹ́ ìpàdé ara tàbí ọ̀rẹ́, ayọ̀ máa n wà níbẹ̀, inú mi máa n dùn nígbà tí wọ́n bá ń ṣe irú àwọn ìpàdé yẹn torí ààyè àti iṣẹ́ àwàdà máa wà. Ṣùgbọ́n tó bá jẹ́ nípa ìpàdé ibi iṣẹ́, o máa ń ṣòro láti ṣe àwàdà torí onikaluka máa fẹ́ gbajúmọ̀ iṣẹ́ àti ìdí tí a fi ń ṣe ìpàdé náà. Nítorí náà, ó lójú ìpàdé orí fóònù tí mo máa ń fẹ́ràn. Tó bá ti jẹ́ ìpàdé ibi iṣẹ́, mi ò fẹ́ràn rẹ̀.

Ajo odun ọdun ti mo fẹran ju ni ọdun titun. Ajọdun ọdun titun táhùn pe ni new year Ìdí ni pé ajọdun yìí máa jẹ́ àkókò ìbẹ̀rẹ̀ títún, èrè tí títún àti ìmọllára pé gbogbo nǹkan lè dási. Àwọn ènìyàn máa ń pàdé, kó ẹbí jọ, ṣe àdúrà fún àlàáfíà àti ṣe ìpinnu títún fún ara wọn.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ohun èlò láti ṣe ìwádìí, ó jẹ́ ohun èlò láti wa ìtumọ̀ ǹkan, ó jẹ́ ohun èlò láti bá ènìyàn sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Bó tilẹ̀ jẹ́ pé nígbà kékeré mo ṣìṣe púpọ̀ lórí kẹ̀kẹ́ gígùn. Mo dẹ̀ tún ṣe àbúrò mí léèṣe lórí pé mo ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ jẹ́ ohun èlò ìrìnàjò tí a fi ń rìn láti apa ibì kan lọ sí ibì kan. Ó sì tún wúlò láti máa fi gbé ẹrù.

Àwọn èdè tí mo fẹ́ kọ́ pọ̀, pàápàá jùlọ èdè Japanese. Mi ò mọ ìtumọ̀ Japanese ní Yorùbá ṣùgbọ́n èdè Japanese jẹ́ ìkan 'nu àwọn èdè tí mo fẹ́ kọ́ àti èdè Spanish. Àwọn èdè méjèèjì yẹn jọ mí lójú gidi gan. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀. Mo ti ń gbìyànjú àti kọ́ Japanese ṣùgbọ́n mi ò mọ dáadáa.

Ah! Mo n lọ sí òde rí. Orísìírísìí òde ló wà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. A ní òde ìkọ ọmọ sílé, òde ìgbéyàwó, òde òkú tàbí ìrántí, òde ọjọ́ ìbí. Mo máa fẹ́ràn láti lọ sí òde ìgbéyàwó àti òde ìkó ọmọ sílé, nítorí pé àjọyọ̀ ńlá ni láti ṣe ìgbéyàwó, bẹ́ẹ̀ sì ni àjọyọ̀ ńlá ni láti gbé ọmọ tuntun wá sí ilé ayé. Ha!

Rárá, mi ò fi bẹ́ẹ̀ bèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn torí pé a ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dẹ́ ti mú kí ọ̀nà a ti mọ̀ ọ̀nà, ó ti mú kí ó rọrùn fún àwọn ènìyàn ní òde òní. Tó bá jẹ́ ayé àtijọ́ ni, a ti bèrè ọ̀nà ní sọ̀rọ̀ lọ́wọ́ ènìyàn, ṣùgbọ́n nísìínyi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti wà, a lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa láti wá di ọ̀nà ibi tí a bá ń lọ.

Oríṣìíríṣìí ọ̀nà ni a máà ń tọ́jú irun rẹ. Ọkùnrin gẹ́gẹ́ bí ọkùnrin tí mo jẹ́, mo má ń gé irun mi pẹ̀lú scissors tàbí abẹ́, mo dẹ̀ má ń fi òróró paá ní ojoojúmọ́ nítorí kòkòrò.

Oṣù wo ni a bí mi? Oṣù kẹrin ni a bí mi, èyí tí àwọn oyinbo ń pè ní April. Ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá tí a bá fẹ́ pè, a lè pè ní oṣù ìgbé. Ìyẹn oṣù kẹrin.